Rárá, mi kì í sábà ka àwọn ìwé àdéhùn ṣùgbọ́n lẹ́ẹ̀kan kan mo máa ń ka dáadáa tí máa mọ̀ pé, ah! Nǹkan tí mo fẹ́ ṣe yìí ó, oóó, mú ọ̀pọ̀lọ dá ni ó dẹ̀ ní bó ṣe ní ìwúlò tó, ni máa fi ka àwọn àdéhùn kí n báa lè mọ̀ nǹkan tí ó yẹ kí n ṣe àti nǹkan tí ò yẹ kí n ṣe.

Èdè tí mo fẹ́ kọ́ ni òtítọ́ ni èdè Spanish tí mo ti bẹ̀rẹ̀ kíkọ rẹ̀, tí mo ti mọ àwọn ǹkan díẹ̀ níbẹ̀. Mo lè rí láti tẹ̀síwájú nínú ẹ̀kọ́ mi nínu èdè Spanish.